Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Àbí kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Rárá, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo máa ń ṣe kí n tó lọ sùn. Nígbà tí mo bá ti jẹ oúnjẹ ìrọ̀lẹ́, mà á ní sùúru díẹ̀ kí oúnjẹ yẹn dà kí n tó lọ fi ẹ̀gbẹ́ lélẹ̀. Mo tún le wo fóònù mi jẹ́ kí n bá àwọn ọ̀rẹ́ àti ẹbí mi sọ̀rọ̀, kí n bá wọn ṣeré kí n tó lọ sùn. Mo sì tún máa ń gba àdúrà náà kí n tó fẹ́gbẹ́ lélẹ̀ kí n tó lọ sùn.